Mo máa ń ṣètò, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àpọ̀nsẹ́ pé gbogbo ìgbà tí mo bá lọ sójà ni mo máa ń fún, ìgbà mìíràn mo máa ń pín iyọ̀ mẹ́ta, ìgbà mìíràn mo sì máa ń pín méjì. Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe láti máa rí dájú pé gbogbo ìgbà tí mo bá lọ sí ọjà pín ǹkan. Ìgbà mìíràn mo máa ń pín, a wá pín iyọ̀ méta. Mo máa ń ṣètò iṣẹ́ àkànṣẹ́ láti máa rí dájú pé ọjà ni mo máa ń pín ǹkan. Ìgbà mìíràn mo máa ń.